O ní àjọyọ̀ kan tí ọkọ àti ìyàwó, ìgbéyàwó kan tí wọ́n ṣe. Ìjà wa bẹ́ẹ́lẹ̀ làárín ìyá ọkọ àti ìyàwó. Ìyàlẹ́nu ló jẹ́ wípé ọkọ wa gbá ìyàwó tí a ṣeṣẹ̀ fẹ̀ létí bó ṣe gba létí báyìí. Bí ìgbéyàwó ṣe dàrú níyen.

Ki i bínú, ki ì bínú náà ṣe aárú, wọ́n ní ọmọ àlè ló máa ń pa, àmọ́ kí ènìyàn kan dede máa bínú láì nídìí, èmi ò kí n wurù wá yẹn o. Àmọ́ nígbà mìíràn àwọn ènìyàn a máa tọ́ni níjà, wọn a máa ṣe nǹkan tó máa jẹ́ kí inú bí ènìyàn. Tí a bá ṣe nǹkan ìbínú síyan nígbà mí, ọmọ àlè nìkan ló máa n rínú tí ò kí n bí, èmi lè bínú.

Bẹ́ẹ̀ni, nílẹ̀ Yorùbá wọ́n ní ilé laa ń wo ká tó sọmọ lórúkọ. Orúkọ títemi, èmi mọ ìtumo rẹ̀ dáradára, mo sì mọ ohun tó jẹ́, kódà páapaa. Mo lè sọ wípé mo mọ ìdí kan tàbí èkejì gẹ́gẹ́ bí a ti sọ fún mi nínú ìtàn èyí ti ó fà a tí a fi sọ mí ní orúkọ mi. Mo mọtumọ̀ orúkọ mi dáadáa.

Yorùbá bọ̀ wọ́n ní kò sí bí ọ̀rọ̀ ṣe lè wuwọ wuwọ tó pé, a ò lè fi ọbẹ̀ bu. Bí ènìyàn bá fẹ́ kí n gba wọ́n ní mọ̀ràn lórí ọ̀rọ̀ tí ó nira, boya ọ̀rọ̀ tí ó rújú àbí ọ̀rọ̀ tí ó le koko, a máa jọ jókòó. Nígbà tí wọ́n bá ti ṣàlàyé ọ̀rọ̀ náà fún mi, mo máa gbó nǹkan tó fẹ́ sọ. Màá sì wo ọ̀nà tí ó le gbà láti yanjú rẹ̀. Mo sì máa gbà á níyànjú gẹ́gẹ́ bí ọgbọ́n orí mi àti ohun tí èmi lérò wípé ó lè jẹ́.

Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá jí ní òwùrò, ohun tí mo máa ń kọ́kọ́ ṣe ni pé mo máa lọ rún orí mi. Èyí túmọ̀ si wípé ki n koko lo fo ẹnu mi. Ti n ba ti fo ẹnu mi tan, mo maa mu omi. Omi jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa mu ní owurọ́ kùtùkùtù. Màá ṣe iṣẹ́ to bá yẹ kí ń ṣe nínú lé tí agbára mi bá gbé. Lẹ́yìn ìgbà náà, mo máa bọ́ sídi iṣẹ́. Aṣọ ni mo fẹ́ràn láti máa rán lọ́pọ̀ ìgbà. Mo máa bọ́ síbẹ̀ láti ṣe iṣẹ́.

Èmi ní titè mi, mo jẹ́ ènìyàn tí ò kí ń jẹ oúnjẹ òwúrọ̀. Nítorí pé tí bá jẹun ní òwúrọ̀ kutúkutù, o máa nnfẹ́ fa ìrẹ̀wẹ̀sì bá iṣẹ́ tí mo bá fẹ́ ṣe ní ọjọ́ náà. Nítorí ìdí èyí, mi ò kí ń sábà jẹ oúnjẹ òwúrọ̀. Mi ò ní ìfẹ́ síi, mi ò fẹ́ràn rẹ̀. Amọ tó bá wá jẹ́ pé mo wá fẹ́ jẹ́ náà, àwọn oúnjẹ tí ó bá fẹ́lẹ́ bí i ànàmọ́ tí àwọ̀ ṣí potato, bíi ìrẹsì, àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa jẹ lowúrọ̀.

A ní orílẹ̀-èdè wa ní bíbàì, a ní ibi kan tí a pè ní slot. Ní bíbàì kí n ṣe fóònù nìkan ni a máa ń tún un ṣe. Kódà a máa ń tún laptop ṣe. Bákanná ni wọ́n sì tún máa ń tà fóònù. Ó máa wà ní gbogbo bi ní orílẹ̀-èdè. Bí i Mároṣè, bí i Àkúrẹ́, ó wà ní Èkó, ó wà ní Ìbàdàn. Àwọn tí ó ń tún fóònù ṣe sì pọ̀ níbẹ̀. Tí èèyàn bá mu kò-síru ẹ̀rọ ìbánisọ̀rọ̀, tèyàn bá mu dé ibẹ̀, yi ò látunṣe.

Kọ́kọ́rọ́ mi a máa wà nínú àpò ìléwọ̀ mi tí mo bá ń jáde. Gẹ́gẹ́ bí obìnrin, mi ò lè jáde kí ń má mu pọ́ọ̀sì tàbí báàgì dání. Ibi yìí ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí nígbà kúgbà tí mo bá fẹ́ jáde. Inú pọ́ọ̀sì tàbí báàgì mi ló máa ń wà.

Lérò ti tèmi, nítorí pé mo jẹ́ ọmọ Yorùbá, èmi lérò wípé àṣà Yorùbá ló yẹ kí èmi máa bá lọ. Kì dẹ̀ kíí ṣe pé mo kàn dédé lérò bẹ́ẹ̀, nítorí pé àṣà Yorùbá jẹ́ àṣà tí ó kún, tí ó sì fúnni ní iyì. Nínú àṣà Yorùbá, a máa ń kọ́ni bí a tí ń bọ̀wọ̀ fún àgbà. Àti ọ̀pọ̀lọpọ̀ ohun tí a kò gbọdọ̀ ṣẹ. Nítorí ìdí èyí, ní titèmi o, èmi fẹ́ràn àṣà Yorùbá.

Lérò ti tèmi. Ohun tó ṣe pàtàkì jù lọ nínú ayé ò kí ń ṣe ọrọ̀, bẹ́ẹ̀ ni kí ì ṣe ọlá. Táa bá bí mi, ìhùwàsí wa sí àwọn ènìyàn ló ṣe pàtàkì jù lọ. Nítorí pé nígbà tí ènìyàn kò bá sí mọ́ lórí ilẹ̀ aláyé, àwọn ohun tí a ti ṣe ni yóò máa padà sọ̀rọ̀ nípa ènìyàn. Nítorí èyí, kì í ṣọrọ̀, kì í ṣọlá, kì í ṣòun ló ṣe pàtàkì. Ìwà àti bí a ti ń báwọn ènìyàn ṣe, òun ló ṣe pàtàkì jùlọ.

Ọjọ́ ìbí jẹ́ ǹkan tí ó dára, áá o jẹ́ ohun tí àwọn èèyàn ní ìfẹ́ sí tí a sì máa ń ṣe ní ayẹyẹ nítorí pé ọjọ́ tí a bí ni ni. Bí ènìyàn bá fẹ́ ṣe ọjọ́ ìbí, èèyàn máa kó àwọn ọ̀rẹ́ rẹ̀, a máa ko wọn jọ́, a máa dáná. Máá ṣe àkàrà òyìnbó, a máa jó, a máa kọrin. Báyìí ni a se máa ń ṣọjọ́ ìbí.

Iṣẹ́ ìkọ́nilẹ́kọ̀ọ́ jẹ́ iṣẹ́ kan tí mo nífẹ̀ẹ́ sí, èyí tí àwọn olóyinbo ń pé sì teacher. Bẹ́ẹ̀ni, iṣẹ́ ìkọ́nilẹ́kọ̀ọ́ yìí dára nítorí pé láìsí àwọn olùkọ́ wọ̀nyí kò sí ńǹkan tènìyàn lè jẹ ní ilẹ̀ ayé yìí. Ilé ìwé ni àwọn tó ń kọ́nilẹ́kọ̀ọ́ máa ń wà. Ni ayé i tasi wa yi oríṣiríṣi ilé ìwé lè wù wá báyìí. Ilé ìwé tí a ti ń jó, ilé ìwé tí a ti n mọ bí wọ́n ṣe ń ṣe eré orí ìtàgé, ilé ìwé ẹ̀kọ́ paapa.

Tí ènìyàn bá déni lálejò, ohun tí a máa ń kọ́kọ́ fún wọn òun ni omi, a máa gbé omi kalẹ̀ fún wọn. Lẹ́yìn èyí a máa wá lọ dáná a máa lọ sí ilé ìdáná a máa gbé oúnjẹ kaná, a máa dáná, ọ̀pọ̀ ìgbà ìrẹsì àti iyán. Òun ni àwọn Yorùbá fẹ́ràn láti máa fi ṣèèyàn lálejò, a sì máa gbé oúnjẹ fún wọn.

Odò tí ó sún mo ọ̀dọ̀ wa jù Léésà lọ wa. Odò yi, nígbà òjò nibo máa ń kún tí o sì máa san, àmọ́ tí o bá ti di ìgbà ẹ̀rùn kò kí n fi be pọ̀ púpọ̀ ṣùgbọ́n tí òjò bá ti rọ̀ báyìí oma ya tó má pọ̀ gidi ni tó má má san kiri àkókò òjò gbogbo àwọn odò tó wà nítòsí bíbá ì lo máa ń kún.

Ìbùsùn ni yàrá tí mo fẹ́ràn jù lọ ní inú ilé. Nítorí pé bíba èé a kì í jẹ oní bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni a kì í ṣe àwọn nǹkan mìíràn. Mo máa ń sùn níbẹ̀ ni. Nítorí ìdí èyí, ó máa ń fún ènìyàn ní ìfọ̀kànbalẹ̀. Ó máa ń fi ọkàn yan balẹ̀, ó máa ń jẹ kí ara tu ènìyàn. Bí ó bá rẹ̀ ènìyàn tó rẹ mi gidigidi tí mo sì fẹ sín mi, inú ìbùsùn náà ni mo máa sùn sí, nítorí ìdí èyí, mo fẹ́ràn ìbùsùn gan ni.

Rárá o, èmi ò kí ń kọ lẹ́tà fún ẹnikẹ́ni o, nítorí pé ayé ti di ayé ọ̀làjú. Sasa ènìyàn ni o si n fi gẹ́gẹ́ àti paper ko letter ni àsìkò ti a wa yìí tí ẹ bá sì máa kọ lẹ́tà rárá rárá, á jẹ́ wípé a tẹ àtẹ ránṣẹ́, síra wa láti orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni. Èmi ò kí ń fi ọwọ́ kọ lẹ́tà mọ o.

Ọ̀nà tí mo máa ń rìn lọ o wà nítòsí ẹgbẹ́ ilé mi. Nígbà tí mo bá ti fẹ́ jáde, mo máa bọ́ síta, mo sì máa gba ọ̀nà yìí. Ọ̀nà yìí jẹ́ ọ̀nà tó ro tí igbó wà lẹ́gbẹ́ kan, wọ́n sì kọ́lé sí apá kejì. Ilé ìwé ńlá kan wà ní ẹ̀gbẹ́ kan, ó wà ní ìwọ̀n bí i ìṣẹ́jú mẹ́wàá sí ojú ọ̀nà èyí tó jẹ́ ojú ọ̀nà gangan, ojú pópó tí ọkọ̀ máa ń gbà.

Ní ìwọ̀n ọdún bí márùn-ún mẹ́fà sẹ́yìn, àwọn nǹkan ta máa ń rà, owó wọn ó mọ níwọ̀n pẹ̀lú owó kékeré. Ẹ̀yán lè ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ayé ìgbà yẹn, àmọ́ níìsín, ohun rírà ti gbowoléri. Kódà àwọn nǹkan tí a máa ń rà ní bí ọgọ́rùn-ún náírà, ìlọ́po ni à ń rà wọ́n báyìí. Ǹkan ti ń wọ́n.

Èmi ò gbọ láti ibìkankan, ọ̀pọ̀ ìgbà tí n bá fẹ́ mọ bí ojú ọjọ́ ṣe máa rí, rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, ẹ̀rọ ìléwọ́ mi ni mo ti máa ń wo ohun tí a mọ̀ sí weather forecast tí mo máa wò pé báwo ni ojú ọjọ́ yóò ṣe rí lẹ́yìn yìí. Ṣójò fẹ́ rọ ni, ṣúùrù ló máa rọ ni àbí báwo. Èmi ò ní ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì, orí ẹ̀rọ ìléwọ́ mi mo ti máa ń wòó.

Tí mo bá wà larin àwọn ènìyàn tí mi ò sì fẹ́ kọ́ gbọ́ nǹkan tí mò ń sọ, tí mi fẹ́ kí ọ̀rọ̀ mi kí o yé won, oríṣiríṣi ọ̀rọ̀ ni mo le lò. Papa jùlọ, àwọn oro ti o ba je èdè mi ẹni tí ò gbọ́ èdè mi ò lè gbọ́ nǹkan tí mò ń sọ. Nítorí dí eyì tí mi fẹ́ kí àwọn ènìyàn ni ó yé nǹkan tí mò ń ṣe, èdè mi ni mo máa sọ, ọ̀rọ̀ mi ò sì ní yé wọn.

Dídá àwọn òṣìṣẹ́ jẹ́ ǹkan tí ò le púpọ̀. Ní tòótó, àwọn míràn máa ń ní wàhálà tó jé pé t'éyàn bá darí wọn s'ọ́òtún darí wọn s'ósì wọ́n ma ma ṣe b'óse wù wón. Àmón dídarí àwọn òṣìṣẹ́, ó jẹ́ ǹkan tí ẹ̀yàn gbúdọ̀ ṣe pẹ̀lú sùúrù àti ìtọ́ni. Èyàn gbúdò fi ara rè se àwòkóse fún àwọn ènìyàn tí èyàn fé darí, torí ìwà t'èyàn bá wù nígbà míì óseése kí wón mú nínú ìwà yen.

Ọwọ́ tí ó ní kaluku bá gbé wá náà ni. Ní ọ̀pọ̀ ìgbà tí n bá bá ènìyàn ṣiṣẹ́ papọ̀, tí o bá fẹ́ jẹ́ kí n rí bí pé tí ẹ fẹ́ pọ̀ jù, màá yẹra fún ẹ nítorí pé ìyẹn ni kí iṣe tèmi má ṣe ṣe. Àmọ́ tí o bá jẹ́ oníwà ìrẹ̀lẹ̀, oníwà tútù àti ènìyàn tí ó fẹ́ra àwọn ènìyàn. Hmm kí ló dé? A jọ máa ṣiṣẹ́ dáadáa.

Ah! Ti nkan o ba sọ nu. Bí mo ṣe máa wà ní pé, máa kọ́kọ́ rìn síbi tí mo lọ nígbà tí mo mú nǹkan yen dání. Máa wo gbogbo ibi tí mo lérò sórí pé nǹkan yen lè wà. Níwọ̀n tí n bá dé tí wà, gbogbo ibe tí mo ti wá dáradára tímì o ri, ah, mo máa sinmi ni o. Nítorí pé nǹkan tí èyàn bá n wá tíyan o ri, ò leyan rí i.

Mo ń tọ́jú nọ́mbà fóònù mi sí inúú Google nítorí ọjọ́ tí ẹ̀rọ ìléwọ́ mi bá sọnù tí mo bá ra tuntun, kò ní níra fún mi láti wá wá ẹ̀ nọ́mbà wọn yen o kéré. Nítorí idí èyí tí ń bá fi nọ́mbà pamọ́ sí orí fóònù mi, màá tún pá fi pamọ́ sínú email mi èyí tí mo le ní ààyè sí nígbàkígbà.

Èmi ò gun ọkọ̀ akẹ́rù o. Mi o rò pé mo gùn-ún rí, débi tí mo máa wá lérò pé ó ti pẹ́ tí mo ti gùn-ún kẹ́yìn. Torí kò sí ibi tí mo ti fẹ́ rí ọkọ̀ akẹ́rù ní ibi tí èmi ń gbé o. Bẹ́ẹ̀ ni kò sí ibi tí mò ń lọ èyí tí ó lè fàá kí n wá ròó pé ọkọ̀ akẹ́rù ló kàn tí mo máa gùn. Èmi ò gùn-ún rí o.

Tí iṣẹ́ bá ti pọ̀ fún mi, mo rántí ọjọ́ tí mo fẹ́ rá aṣọ àwọn ọmọ dé méjì ìyẹn aṣọ alárànbarà méjì. Mo gé aṣọ méjèèjì mo sì bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀kan. Àmọ́ iṣẹ́ náà gbo mi mo dé ri wípé nígbà tí ó rè mi mọ̀ sinmi. Mi ò parí rẹ̀ ní ọjọ́ yẹn o, ọjọ́ kejì ni mo parí rẹ̀.